Ṣé o mọ bí a ṣe ń se oúnjẹ? Sísé oúnjẹ jẹ́ apá kan pàtàkì nínú ìgbésí ayé ọmọ ènìyàn ní ojoojúmọ́. Nítorí oúnjẹ ní ara ènìyàn ń fẹ́ ní ìgbà gbogbo, ìyẹn láti wà láyé àti láti wà ní ìlera ara. Kí a tó bẹ̀rẹ̀ sí ń se oúnjẹ, a gbọdọ̀ kọ́kọ́ mọ ohun tí a fẹ́ sè àti ohun èlò tí a máa lò bíi ìrẹsì, iyán, ẹ̀bà, ọbẹ̀, ẹran, ẹja, ata, àlùbọ́sà àti epo. Ohun àkọ́kọ́ ni pé a gbọdọ̀ fọ ọwọ́ wa dáadáa pẹ̀lú ọṣẹ àti omi kí a tó fi ọwọ́ kan oúnjẹ nítorí ìmọ́tótó ṣe pàtàkì gan an. Lẹ́yìn ìyẹn, a máa wẹ́ gbogbo ǹkan tí a fẹ́ lò bí ẹ̀fọ́, ẹja tàbí ẹran a lè yọ ìdọ̀tí kúrò nínú wọn bíi àpẹ̀rẹ̀. Tí a bá fẹ́ se ìrẹsì, a máa kọ́kọ́ wẹ́ ìrẹsì dáadáa, a á sì fi sínú ìkòkò pẹ̀lú omi tó tọ́. A á fi iyọ̀ díẹ̀ síi, a á sì gbé e sórí iná. Tí a bá fẹ́ se ọbẹ̀, a máa se ẹran tàbí ẹja. A á fi ata àti àlùbọ́sà sínú rẹ̀, a á sì fi epo púpọ̀ tàbí epo díẹ̀ sí i. Èyí túmọ̀ sí pé bí a bá ṣe fẹ́ kí iye epo wà nínú oúnjẹ wa la ṣe máa fi si i. A sì gbọdọ̀ máa wò ó lẹ́kọ̀ọ̀kan kí ó lè jiná dédé. Tí oúnjẹ bá ti jiná tán, a máa dà á sí inú àwo ìjẹun, ìyẹn láti ríi pé a kó kúrò nínú ibi tí a ti sè é tó jẹ́ póòtù. A sì tún lè fi iyọ̀ tàbí ata díẹ̀ sí i tí oúnjẹ náà kò bá tẹ́ wa lọ́rùn tó. Lẹ́yìn náà a gbọdọ̀ pa iná, a á sì jẹ́ kí oúnjẹ náà tutù díẹ̀. Ó tún ṣe pàtàkì kí a jẹ oúnjẹ ní àkókò tó yẹ kí a má sì jẹ́ ẹ jù, nítorí jíjẹ oúnjẹ ní àjẹjù ó tún lè fa ǹkan mìíràn sí àgọ́ ara. Àti ní ìlànà tó pé a ń jẹ́ kí ara wa lágbára nígbà tí a bá jẹ òṣùwọ̀n tí ara wa lè gbà tí ó sì ṣe kókó fún wa láti ní okun lára. Mímọ bí a ṣe ń se oúnjẹ jẹ́ ǹkan pàtàkì fún gbogbo ẹ̀yà ara. Yala làlọ́kùnrin ni tàbí lóbìnrin ni, a gbọdọ̀ mọ bí wọ́n ṣe ń se oúnjẹ. Ó sì ń jẹ́ kí a lè ṣiṣẹ́ dáadáa lójoojúmọ́ nígbà tí a bá ń jẹ oúnjẹ tó tọ́ sí àgọ́ ara wa. Àwọn ǹkan wọ̀nyí, òun ló ṣe pàtàkì fún wa láti mu lò tí a bá fẹ́ mọ bí a ṣe ń se oúnjẹ. Fún mi gẹ́gẹ́ bí ẹni kan, mo mọ bí wọ́n ṣe ń se oúnjẹ. Ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ ni mo lè sè tí ìbájade rẹ̀ sì máa jẹ́ dáradára èyí tí ó máa wúlò fún àgọ́ ara. Gbogbo àwọn ìlànà ṣíṣe oúnjẹ pátá ni mo mọ̀, bí ka fẹ ọ́ ká fọ ọwọ́ wa kó tó di pé a bẹ̀rẹ̀ sí ń dáná, bí ka rẹ́ àwọn oúnjẹ wa sí kéékèèké bí ẹja, bí ẹran àbí lílọ tòmátò àti ata. Gbogbo àwọn ǹkan wọ̀nyí ni mo mọ̀ létò láti ṣe tí mo bá fẹ́ sè oúnjẹ. Nítorí náà mo mọ bí a tí ń se oúnjẹ dáadáa.

Ní ìgbà wo ni o kẹ́yìn rin ìrìn àjò fún iṣẹ́? Ìrìn àjò fún iṣẹ́ jẹ́ ohun tí ọ̀pọ̀ ènìyàn má a ń ṣe láti lè ṣe ojúṣe wọn dáadáa. Nígbà tí a bá ní iṣẹ́ kan ní ibòmíràn, a máa ń pèsè ààyè àti ara wa dáadáa kí ìrìn àjò náà kó lè rọrùn. A máa ń gbèrò ọjọ́ tí a fẹ́ lọ, àkókò tí a fẹ́ dé àti ohun tí a fẹ́ mú lọ bíi aṣọ, owó, ìwé, ìwé iṣẹ́ àti àwọn nǹkan mi tí a nílò. Gbogbo èyí ń jẹ́ kí ìrìn àjò wa kí ó lọ dáadáa láìsí ìṣòro. Nígbà tí mo kẹ́yìn rin ìrìn àjò fún iṣẹ́, mo ní láti jí lówurọ̀ kí n lè pèsè ara mi sílẹ̀ dáadáa. Mo ṣàyẹ̀wò gbogbo nǹkan tí mo fẹ́ lò. Mo sì dájú pé kò sí nǹkan tí mo gbàgbé. Mo tún ṣàyẹ̀wò ọ̀nà tí mo fẹ́ gbà àti ọkọ̀ tí mo fẹ́ lò bóyá ọkọ̀ ayọ́kẹ́lẹ́, ọkọ̀ elérò, ọkọ̀ akérò tàbí ọkọ̀ ojú irin. Ìmúríyá dáadáa ó wà fún mi nígbà tí mo fẹ́ rin ìrìn àjò yìí nítorí pé mo ti pèsè ààyè sílẹ̀ láti múra dé ọjọ́ náà. Ni ojú ọ̀nà mo rí ọ̀pọ̀ ènìyàn tí ń lọ sí ibi iṣẹ́ wọn, àwọn kan ń sáré, àwọn mìíràn sì ń rìn. Ìjìnnà ọ̀nà àti ìṣòro ìrìn àjò lè wà nígbà mìí ṣùgbọ́n mo gbinyanjú láti ní sùúrù. Nígbà tí a bá ní sùúrù, ìrìn àjò kì í dàbí ìṣòro púpọ̀. A sì lè dé ibi tí à ń lọ láìsí ìbànújẹ́. Nígbà tí mo dé ibi iṣẹ́, inú mi dùn pé mo dé ní àkókò. Mo sì lè bẹ̀rẹ̀ iṣẹ́ mi láìsí ìṣòro. Ìrìn àjò fún iṣẹ́ ó kọ́ wa ní ohun tó pọ̀ láti ní ìtẹ́lọ́rùn, ìfaradà àti bí a ṣe lè gbèrò àkókò wa dáadáa. Ó tún jẹ́ kí a mọ̀ pé iṣẹ́ ṣe pàtàkì. A sì wúlò ṣe gbogbo ohun tí a lè ṣe láti lè ṣe àṣeyọrí nínú gbogbo iṣẹ́ tí a bá ń ṣe. Ìyẹn ni ojoojumọ́. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá fẹ́ rin ìrìn àjò, mo máa ń wò kí ni àwọn nǹkan tí ó lè mú ìrìn àjò mi dùn dáadáa. Kí ni àwọn ìgbésẹ̀ tí mo lè gbé tí ìrìn àjò mi ò fi ní fún mi ní ìpalára. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ń bá ti jókòó tí mo rò ni mo máa ń ṣàkíyèsí pé àwọn ìrìn àjò tí mo bá rìn lásìkò náà ó máa ń jẹ́ ìrìn ayọ̀. Inú mi máa ń dùn. Mo máa ń rí èṣì dáadáa lẹ́yìn rẹ̀ nítorí pé mo ti rò ó dáadáa pé báwo ni mo ṣe máa rin ìrìn àjò náà. Nítorí náà ìfọkànsí àti ìdúróṣinṣin láti mọ̀ pé mo fẹ́ rin ìrìn àjò àti láti ṣe ohun tó tọ́ ó ṣe kókó ó sì ṣe pàtàkì. Nígbà mìíràn a lè wò pé irú oúnjẹ wo ni a máa jẹ níbi tí à ń lọ. Èyí tí ó tún mọ̀ sí pé oúnjẹ jíjẹ ní ìrìn àjò ó máa ń yàtọ̀ sí oúnjẹ èyí tí a ò sè nílé ara wa. Nítorí náà omi mímu náà máa ń yàtọ̀. Nígbà mìíràn omi yìí máa ń gbòdì lára èèyàn nítorí pé omi tí à ń mu níbi tí a ti ń bọ̀ ó yàtọ̀ sí ibi tí wọ́n ń mu níbi tí à ń lọ. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń gbìyànjú láti rí dókítà mi kó tó di pé mo rin ìrìn àjò. Ìyẹn láti gbà mí ní ìmọ̀ràn bóyá mo lè máa mu omi èyí tí ń bá rí ní ọ̀wun tàbí ó ní òògùn kan tàbí èkejì èyí tí ó fún mi láti lò. Ìyẹn tí ń bá dé ibi tí mò ń lọ nítorí kí omi tí wọ́n ń mu níbẹ̀ kó ba lè bá mi lára mu. Bẹ́ẹ̀ ni mo sì máa ń rin àwọn ìrìn àjò fún iṣẹ́ mi ní gbogbo ìgbà.

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí ìṣe rẹ? Mo máa ń bá olórí ìṣe mi sọ̀rọ̀ ní ìbáṣepọ̀ tó dáa àti pé ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí ìṣe mi dá lórí ìbọ̀wọ̀, ìbánisọ̀rọ̀ rere àti ìfaradà. Láti ìbẹ̀rẹ̀, mo gbìyànjú láti mọ ohun tí à ń retí lọ́wọ́ nínú ilé iṣẹ́ wa. Mo sì máa ń ṣe iṣẹ́ tí a fún mi dáadáa àti pẹ̀lú gbogbo ọkàn mi. Èyí jẹ́ kí olórí ilé iṣẹ́ mi kó ní ìgbàgbọ́ nínú mi. Mo sì rí pé iṣẹ́ ń lọ dáadáa láàárín wa. Ni gbogbo ìgbà, mo máa ń bá olórí ilé iṣẹ́ mi sọ̀rọ̀ ní ìbáṣepọ̀ tó dáa àti ní òdodo. Tí mo bá ní ìṣòro kan tàbí kejì, mo máa ń bèerè lọ́wọ́ rẹ̀ iyẹn láti tọ́ mi sọ́nà lẹ́nu iṣẹ́. Mi ò bẹ̀rù láti sọ fún un pé mo nílò ìmoran tàbí kí n ṣe ìbéèrè lọ́wọ́ rẹ̀. Mo máa ń fetí sí ìtọ́sọ́nà rẹ̀, mo sì máa ń gba gbogbo àwọn ìmọ̀ràn tó bá fún mi gẹ́gẹ́ bí ẹni tí ó ti ní ìrírí jù mí lọ lẹ́nu iṣẹ́. Nípa bẹ́ẹ̀, mo kọ́ ẹ̀kọ́ púpọ̀ lọ́dọ̀ rẹ̀. Èyí sì ń jẹ́ kí n túbọ̀ dára sí i nínú iṣẹ́ tí mò ń ṣe àti lójú olórí ilé iṣẹ́ mi. Mo tún gbìyànjú láti bọ̀wọ̀ fún un nínú ọ̀rọ̀ àti nínú ìṣe. Mo máa ń dé ibi iṣẹ́ ní àkókò, mo sì ń parí iṣẹ́ tí a bá fún mi nígbà tí a bá yẹ ẹ fún mi. Nígbà tí mo bá ṣe dáadáa, olórí ìṣe mi máa ń mú mi yangàn, ó sì máa ń fún mi ní òwò ìwúrí tó pọ̀. Ó sì máa ń sọ ọ̀rọ̀ ìyìn fún mi. Ìyìn yìí ń fún mi ní ìtara àti agbára láti máa ṣiṣẹ́ takuntakun sí í. Nígbà mi, a lè ní àìmọ̀ kan tàbí ìyàtọ̀ eròwá ṣùgbọ́n mi ò jẹ́ kí ó dà sí ìjà láàárín èmi àti olórí ilé iṣẹ́ mi. Mo máa ń sọ ohun tí mò ń rò ní ìtẹ́lọ́rùn, mo sì ń gbọ́ tí olórí ilé iṣẹ́ mi pẹ̀lú ìfaradà. A máa ń wá ojútùú papọ̀ sí ohunkóhun tó bá dìde sí wa. A sì ń yanjú ọ̀rọ̀ ní àlàáfíà. Èyí ń jẹ́ kí ìbáṣepọ̀ kó wà láàárín wa àti pé kí ìbáṣepọ̀ wa túbọ̀ lágbára síi. Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí ilé iṣẹ́ mi ò dáa gan, emi gan fún ara mi, mo sì fẹ́ràn rẹ̀. Ó sì ń jẹ́ kí n ní ìtẹ́lọ́rùn nínú iṣẹ́ tí mò ń ṣe. Óun ràn mí lọ́wọ́ láti dàgbà nínú iṣẹ́ mi, ó sì ń jẹ́ kí n mọ̀ pé ìbáṣepọ̀ rere ó jẹ́ kókó sí àṣeyọrí nínú ibi iṣẹ́ àti nínú ayé lápapọ̀. Nítorí náà, gbogbo àwọn ẹ̀kọ́ èyí tí mò ń kọ́ lẹ́nu iṣẹ́ yìí ó ń ṣe mí ní àǹfààní láti máa gbé ìgbésí ayé pẹ̀lú alábagbé mi àti àwọn ènìyàn tó wà ní agbègbè mi. Nítorí pé ẹ̀kọ́ púpọ̀ oun ni mò ń kọ́ lẹ́nu iṣẹ́ àti pàápàá tí mò ń kọ́ lára olórí ilé iṣẹ́ mi. Gbogbo ẹ̀kọ́ bí ìtọ́sọ́nà, ẹ̀kọ́ bí ìfaradà, ẹ̀kọ́ bí ka máa ní sùúrù, ẹ̀kọ́ bí ka máa ní ìtẹ́lọ́rùn, gbogbo àwọn ẹ̀kọ́ yìí oun ni mo kó papọ̀ láti kọ́ dáadáa látọ̀nú olórí ilé iṣẹ́ mi. Ó sì jẹ́ ìwúlò gidi fún mi láwùjọ nítorí wípé àwọn ènìyàn wáa ń fẹ́ràn láti bá mi ṣepọ̀. Àwọn ènìyàn fẹ́ràn láti gbọ́ amọ̀ràn lẹ́nu mi. Àwọn ènìyàn máa ń pè mí ní gbogbo ìgbà láti béèrè lọ́wọ́ mi àwọn nǹkan tí ó bá rojú sí wọn. Inú mi sì máa ń dùn láti gbà wọ́n ní ìyànjú gẹ́gẹ́ bí olórí ilé iṣẹ́ mi bó ṣe máa ń ṣe sí mi.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ? Lónìí, mo fẹ́ bá yín sọ̀rọ̀ nípa bí mo ṣe ń yí ọkàn mi padà ní ti ara mi. Kì í ṣe ohun tí mo kàn ka nínú ìwé. Ohun tí mo ti kọ́ láti inú ìgbésí ayé mi ni mò ń sọ. Nígbà kan rí, mo máa ń rò pé yíyí ọkàn padà ṣòro gan-an, ṣùgbọ́n ìrírí mi ti kọ́ mi pé ó bẹ̀rẹ̀ láti inú ìpinnu kéékèèké. Nígbà tí mo bá mọ̀ pé ohun tí mò ń rò tàbí tí mò ń ṣe kò tọ́, ìgbésẹ̀ àkọ́kọ́ tí mo máa ń gbà ní ìyànjú ni pé kí n jẹ́ olóòótọ́ sí ara mi. Mo máa ń jókòó mo sì máa ń sọ nínú ọkàn mi pé ohun tí mò ń ṣe yìí kò dára. Ìyẹn tí n bá ń ṣe nǹkan tí kò dára. Tẹ́lẹ̀, mo máa ń sá kúrò nínú òtítọ́ yìí. Mo máa ń dá ṣe àṣìṣe lára mi láì sọ òótọ́ fún ara mi. Ṣùgbọ́n nígbà tí mo bẹ̀rẹ̀ sí jẹ́ olóòótọ́ sí ara mi, mo rí pé ọkàn mi ní ìsinmi àti ìyípadà rere. Lẹ́yìn èyí, mo máa ń gbìyànjú láti dá ara mi dúró díẹ̀ kí n ronú jinlẹ̀ lórí àwọn ìgbésẹ̀ kankan tí mo bá fẹ́ gbé. Mo ti rí pé bí mo bá ń yára dáhùn tàbí yára ṣe ìpinnu, mo máa ń padà ṣe àṣìṣe kankan. Nígbà tí mo bá dákẹ́ tí mo bá sì gba àkókò láti rò ó, ọkàn mi máa ń túbọ̀ mọ ohun tó tọ́ láti ṣe. Ìdákẹ́jẹ́ yìí ti rán mi, ó ti ràn mí lọ́wọ́ púpọ̀ ní gbogbo ìgbà mo tún ń kọ́ láti yí ọkàn mi padà nípa gbígba ìmọ̀ràn. Tẹ́lẹ̀, mo máa ń rò pé mo mọ ohun gbogbo. Mi ò sì fẹ́ kí ẹnikẹ́ni sọ fún mi. Ṣùgbọ́n ìgbésẹ̀ ayé kọ́ ni gbogbo àwọn ilé ẹni tí ó bá fẹ́ gbé ayé ní ìrọ̀rùn ó ní láti gba ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ràn lọ́wọ́ àwọn ènìyàn. Nígbà tí mo bá gbọ́ ìrírí tàbí ìmọ̀lára ẹlòmíràn, mo máa ń rí i wí pé ìṣíjú ni ilé yìí jẹ́ fún mi láti kọ́ ẹ̀kọ́ gidi nípa gbígba ìmọ̀ràn lọ́wọ́ àwọn ènìyàn tó wà ní agbègbè mi. Ọ̀nà òmíì tí mo fi ń yí ọkàn mi padà ni pé mo máa ń gbàdúrà nígbà tí ọkàn mi bá kún fún ìbànújẹ́ tàbí ìbínújẹ́ tó pọ̀. Mo máa ń sọ fún Ọlọ́run bí mo ṣe ń rí gan-an. Kì í ṣe pé mò ń lo ọ̀rọ̀ ńlá. Mo kàn ń sọ láti inú ọkàn mi wá. Ni ọ̀pọ̀ ìgbà, lẹ́yìn àdúrà bẹ́ẹ̀, ọkàn mi máa ń balẹ̀ mo sì máa ń rí ohun tí mo yẹ kí n rí àti àwọn nǹkan tí ó ṣókòkò sí mi, màá rí wọn kedere. Mo tún ti kọ́ pé yíyí ọkàn padà kì í ṣe ìṣẹ̀lẹ̀ ẹ̀kan ṣoṣo. Ó jẹ́ àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ ní ọ̀pọ̀ ìgbà. Ó jẹ́ ìlànà. Nígbà mí, mo máa ń gbìyànjú mo sì tún máa ń ṣubú láti ro ọkàn mi jinlẹ̀. Ṣùgbọ́n dépòo kí n dá ara mi lẹ́bi, mo máa ń tún dìde padà. Ìrírí mi ti kọ́ mi pé ìfaradà àti ìfarapa ó pọ̀ láti yí ọkàn ẹ̀dá padà. Ohun tí mo lè sọ láti inú ìrírí ara mi ni pé yíyí ọkàn padà bẹ̀rẹ̀ láti inú ìfẹ́ láti ṣe ohun tó dára. Tí mo bá ní ìfẹ́ àti ṣe ohun tó dára láti inú ọkàn mi wá, ó di dandan kí n yí ọkàn mi padà sí rere. Bí ènìyàn bá ṣìí ṣí ọkàn rẹ̀ bó jẹ́ olóòótọ́ sí ara rẹ̀ bó sì jẹ́ ẹni tó ń gba ìmọ̀ràn lọ́wọ́ àwọn ènìyàn, ìrànlọ́wọ́ ńlá ni eléyìí jẹ́ fún ẹni náà. Iyipada lè ṣẹlẹ̀ díẹ̀díẹ̀. Lónìí, mi ò pé ṣùgbọ́n mo mọ̀ pé gbogbo ọjọ́ ni mò ń kọ́ láti yí ọkàn mi padà sí ohun tí ó dára jù lọ fún ìgbésí ayé mi.

Báwo ni o ṣe máa ń pín owó ná pẹ̀lú àwọn ọ̀rẹ́? Lónìí, mo fẹ́ bá yín sọ̀rọ̀ nípa bí mo ṣe ń pín owó láàárín àwọn ọ̀rẹ́ mi gẹ́gẹ́ bí mo ti kọ́ láti inu ìrírí ara mi wá. Kò jẹ́ pé mo kọ́ ẹ̀kọ́ yìí ní ilé ẹ̀kọ́ kan. Ìgbésí ayé àti àṣìṣe mi ló kọ́ mi ní àwọn nǹkan wọ̀nyí tí mo fẹ́ sọ. Nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní owó díẹ̀, mo rí pé pínpín owó pẹ̀lú ọ̀rẹ́ ó lè jẹ́ ohun rere ṣùgbọ́n ó tún lè fa ìṣòro bí a kò bá ṣọ́ra. Ni ìbẹ̀rẹ̀, mo máa ń pín owó láì rò ó púpọ̀. Bí ọ̀rẹ́ bá béèrè, mo máa ń fún un nítorí mo fẹ́ kí gbogbo wa ká jọ máa dúnú papọ̀. Ṣùgbọ́n nígbà kan, mo rí pé mò ń ṣe ju agbára mi lọ. Mo rántí ọjọ́ kan tí mo fi gbogbo owó tí mo ní fún ọ̀rẹ́ kan, ó sì kù díẹ̀ fún ara mi. Lẹ́yìn ìgbà yẹn, mo kò pé láti wò pé pínpín owó gbọdọ̀ ní ààlà. Ẹ̀kọ́ ńlá ni eléyìí kọ́ mi. Lẹ́yìn ìrírí yẹn, mo bẹ̀rẹ̀ sí ṣe àwọn nǹkan mi létò létò nípa ohun tí mo lè ṣe. Bí ọ̀rẹ́ bá béèrè owó lọ́wọ́ mi, mo máa ń kọ́kọ́ wò bí mo ṣe rí lọ́kàn àti bí mo ṣe rí i lọ́wọ́. Bí mo bá mọ̀ pé mi ò lè fún un láì ṣe ara mi ní ìṣòro, mo máa ń sọ òtítọ́. Tẹ́lẹ̀, mo máa ń bẹ̀rù pé wọ́n yóò bínú ṣùgbọ́n mo rí pé òtítọ́ dára ju ìsọ́ra ẹni lọ nítorí pé mà á kọ́kọ́ wò pé ìṣòro ni tí ń bá fún wọn. Àmọ́, lẹ́yìn ìgbà tí mo ti wá rí i wí pé jàmbá ńlá le lè máa jẹ́ fún mi nígbà tí mi ò bá ní tó tí mo sì ń fún àwọn ọ̀rẹ́ mi. Mo tún kọ́ pé kì í ṣe gbogbo ìbéèrè owó ni mo gbọdọ̀ dáhùn sí. Díẹ̀ lára àwọn ọ̀rẹ́ mi máa ń béèrè owó fún ohun tí kò ṣe pàtàkì. Mo sì ti rí pé bí mo bá ń fún wọn ní gbogbo ìgbà, ó máa ń di ìwà sí wọn lára nígbà tí mo bá béèrè. Sí ń sọ pé, rárá, ní ọ̀nà pẹ̀lẹ́pẹ̀lẹ́, mo rí pé ìbáṣepọ̀ wa kò bàjẹ́ bí mo ṣe ń rò ó tẹ́lẹ̀ lọ́kàn mi. Ni ọ̀pọ̀ ìgbà, mo tún gbìyànjú láti pín owó ní ìdájọ́. Bí a bá wá pọ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́, tí a bá fẹ́ ṣe ohun kan pọ̀, mo máa ń sọ pé kí a pín ni dọ́gba dọ́gba kí ẹnikẹ́ni má bàá bínú. Mo ti rí pé ọ̀nà yìí máa ń di, ó máa ń di àríyànjiyàn kù nítorí pé ó sì ń jẹ́ kí ìbáṣepọ̀ wà dáadáa. Ìdí tó fi ń dín àríyànjiyàn kù ni pé ní gbogbo ìgbà, onikàlùkù máa ń ni lọ́kàn pé owó tí a dájọ́ bákan náà la ṣe máa ń pín tí yóò kan gbogbo wa. Mo tún kọ́ ẹ̀kọ́ min nípa pínpín owó nítorí pé kìn í ṣe owó nìkan. Gbogbo àwọn ẹ̀kọ́ ta kọ́ nípa pínpín owó wọ̀nyí. Nígbà mìí, ọ̀rẹ́ kan lè nílò ìtìlẹ́yìn tàbí àkókò mi ju owó lọ. A máa ń lo gbogbo àwọn ẹ̀kọ́ tí a ti kọ́ nípa bí a ṣe ń kọ́ owó yii láti fún ní ìrànlọ́wọ́ tó tọ́ tó sì yẹ. Mo ti rí i pé nígbà tí mo bá fún wọn ní etí ìgbọ́ tàbí kí ń ràn wọ́n lọ́wọ́ ní ọ̀nà mi, ó lè jẹ́ kó dára jù fún fún wọn ní owó lọ. Àwọn nǹkan wọ̀nyí oun ló kọ́ mi bí a ṣe ń pín owó, bí a ṣe ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Lónìí, mo fẹ́ bá yín sọ̀rọ̀ nípa ohun tí mo fẹ́ kọ́ tó jẹ́ tuntun. Gẹ́gẹ́ bí mo ti ní ìrírí ara mi tẹ́lẹ̀, mo ti kọ́ ọ̀pọ̀ nǹkan nípa ìgbésí ayé ṣùgbọ́n mo mọ̀ pé mo nílò ìmọ̀ tuntun. Mo sì mọ̀ pé ìmọ̀ tuntun kì í tán. Ohun tí mo fẹ́ kọ́ tó jẹ́ tuntun, ó wà lọ́kàn mi tó sì jẹ́ ohun tí mo ti ń fi ọkàn dàní hàn lọ́jọ́ tó ti pẹ́. Nígbà mí, mo ti ní ìfẹ́ láti kọ́ nípa ṣíṣe kọ̀m̀pútà. Èyí ti wà lọ́kàn mi láti ọjọ́ tó ti pẹ́ wá. Mo rántí pé nígbà tí mo bá rí àwọn ọ̀rẹ́ mi tí wọ́n ń ṣiṣẹ́ lórí kọ̀m̀pútà, mo máa ń ní ìfẹ́ sí i. Ìfẹ́ tó lágbára sí i ni pẹ̀lú láti mọ bí wọ́n ṣe ń ṣe àti àwọn nǹkan tí wọ́n ń lò láti fi ṣiṣẹ́ lórí ẹ̀rọ kọ̀m̀pútà. Kò yé mi, mo sa máa ń rí pé wọ́n ń ṣiṣẹ́ lórí ẹ̀rọ kọ̀m̀pútà. Nígbà tí mo bẹ̀rẹ̀ sí ń kọ́ díẹ̀ díẹ̀, mo rí pé ọkàn mi kún fún ìdárayá. Mo sì tún ní agbára láti dá àwọn ohun tí mò ń ṣe mọ̀ gẹ́gẹ́ bí àwọn ohun tí àwọn ọ̀rẹ́ mi náà ń ṣe. Mo tún fẹ́ kọ́ nípa bí mo ṣe lè mọ ìmọ̀lára gẹ́gẹ́ bí ìmọ̀lára ara mi dáadáa. Ni ọ̀pọ̀ ìgbà, mo ti rí pé mo máa ń dá ohun tí mo bá ń ròpọ̀ mọ iṣẹ́ tí kò tọ́. Tí bá ti ń dá ohun tí mò ń ròpọ̀ mọ iṣẹ́ lọ́nà tí kò tọ́, ìbànújẹ́ ló máa ń jásí nígbà mìíràn torí mi ò mọ ìmọ̀lára tí ó yẹ kí mọ̀ dáadáa. Nígbà tí mo bá kọ́ bí mo ṣe lè mọ ìmọ̀lára mi, ó máa ń ràn mí lọ́wọ́ láti ṣe ìpinnu tó dára. Kì í sì ní lè ní ìbáṣepọ̀ tó dáa nítorí pé àwọn ẹ̀rọ ọkàn mi mọ̀ láti mú lọ pẹ̀lú ìmọ̀lára tí yóò jásí pé ìbáṣepọ̀ tó dára yóò jí, yóò tara rẹ̀ wá pẹ̀lú àwọn ẹlòmíràn. Ẹ̀kún tuntun mi tí mo fẹ́ kọ́ ni sísọ ìtàn nípa ara mi àti ìrírí mi. Mo ti rí pé nígbà tí mo bá sọ ìtàn mi fún àwọn ènìyàn, ó máa ń ràn mí lọ́wọ́ láti mọ ara mi dáadáa. Mo sì tún lè kọ́ àwọn ènìyàn ní nǹkan nípa sísọ ìtàn ara mi. Ṣùgbọ́n mo fẹ́ kọ́ ọ̀nà tó dáa láti sọ ìtàn kí ó lè dára fún gbogbo ènìyàn tí ó bá ń gbọ́. Ohun tí mo fẹ́ kọ́ tuntun ní apá mi ni pé kó jẹ́ ohun tí màá, màá rí láti máa ràn mí lọ́wọ́ ní gbogbo ìgbésí ayé mi. Mo fẹ́ kọ́ ìmọ̀ tuntun nípa kọ̀m̀pútà, ìmọ̀lára àti sísọ ìtàn. Nítorí pé mo mọ̀ pé ìmọ̀ kì í tán. Ni gbogbo ọjọ́, mò ń gbìyànjú láti kọ́ ohun tuntun kí n lè dára sí i nínú ohun tí mò ń ṣe. Bẹ́ẹ̀ ni ní gbogbo ìgbà, àwọn nǹkan tó máa wà lọ́kàn mi láti kọ́ ni ìwọ̀n yìí. Àmọ́ ní gbogbo ìgbà tí mo bá ti ń gbìyànjú láti kọ́ àwọn nǹkan ìwọ̀n yìí, mo máa ń nílò ìrànlọ́wọ́ lọ́wọ́ àwọn ènìyàn láti fún mi ní ìyànjú tó tọ́ àti láti la ọ̀nà tó tọ́ fún mi láti tọ̀ ní gbogbo ìgbà tí n bá ti ń rò ó lọ́kàn mi. Tí n bá fi tó èèyàn kan tàbí méjì létí tí wọ́n bá sọ pé àwọn máa ràn mí lọ́wọ́, inú mi máa ń dùn. Mo sì máa ń tẹ́tí láti kọ́ ẹ̀kọ́ lọ́wọ́ wọn nípa ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́. Ni ọ̀pọ̀ ìgbà, wọ́n kì í yí mi ní ọkàn padà. Kàkà bẹ́ẹ̀, wọ́n máa ń kí mi lẹ́yìn láti sọ pé ó dára kí n kọ́ àwọn ẹ̀kọ́ kí n sì ní ìmọ̀ tuntun lórí rẹ̀.

Kí ni o máa ń jẹ ní ọ̀sán? Lónìí, mo fẹ́ bá yín sọ̀rọ̀ nípa ohun tí mo ń jẹ ní ọ̀sán. Gẹ́gẹ́ bí mo ti ní ìrírí ara mi tẹ́lẹ̀, ohun tí mo máa ń jẹ ní ọ̀sán kì í ṣe ohun tó dáa ju ohun tí mo ní lọ́kàn lọ. Ṣùgbọ́n, ó jẹ́ ohun tí ó wúlò fún ara mi àti tí ó máa ń jẹ́ kí n ní agbára fún ọjọ́. Ni ọ̀pọ̀ ìgbà, mo máa ń jẹ oúnjẹ tí kò lágbára púpọ̀ bí i àmàlà pẹ̀lú ẹ̀fọ́. Mo rántí pé nígbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ sí jẹ àmàlà pẹ̀lú ẹ̀fọ́ ní ọ̀sán, mo ní ìriri tuntun kan. Ara mi máa ń túbọ̀ dán, ó máa ń dùn mọ́ mi gan, mo sì ní agbára láti tẹ̀síwájú ní gbogbo iṣẹ́ mi. Ó tún jẹ́ pé mo máa mọ̀ pé mo ti jẹ ohun tí ó dára fún ara mi. Nígbà mi, mo máa ń jẹ ìrẹsì pẹ̀lú ẹran tàbí adìyẹ. Mo rántí ọjọ́ kan tí mo se ìrẹsì pẹ̀lú ẹran adìyẹ tí mo ti ṣe pẹ̀lú ìfẹ́. Ara mi kún fún agbára, mo sì ní inú dídùn pẹ̀lú ìlérí náà nítorí pé mo se oúnjẹ yìí pẹ̀lú ìfẹ́ ọkàn. Mo kọ pé ọ̀sán kì í ṣe fún ìjẹun gangan ṣùgbọ́n fún agbára àti ìtẹ́lọ́rùn. Mo tún fẹ́ràn láti jẹ àkàrà pẹ̀lú ọbẹ̀ díẹ̀ ní ọ̀sán. Páápàá nígbà tí mo bá wà ní, nílé àwọn ọ̀rẹ́ mi tàbí nílé ìdílé, ó máa ń jẹ́ kí a jókòó pẹ̀lú ara wa kí a sì ní ìbáṣepọ̀ dáadáa. Nígbà tí mo bá jẹ àkàrà, mo ríi pé ọkàn mi máa ń le, ọkàn mi a sì balẹ̀, mo sì máa ń ní ìrètí àti ìdárayá fún ìṣẹ̀lẹ̀ tó kù nínú ọjọ́ náà. Ohun tí mo máa ń jẹ ní ọ̀sán kì í ṣe ohun tó nira láti mọ̀. Mo máa ń jẹ ohun tí ó rọrùn, tí ó ní agbára, tí ó sì máa ń jẹ́ kí n ní ìtẹ́lọ́rùn. Ni gbogbo ìgbà tí mo bá jẹ oúnjẹ ọ̀sán, mo rántí pé ìjẹun kì í ṣe fún ìyànsí àdáni nìkan tàbí ìfẹ́kúfẹ̀ẹ́ tó lòótọ́. Ó jẹ́ fún agbára, ìlera àti ìbáṣepọ̀ pẹ̀lú àwọn tó wà l'agbègbè mi gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mi tàbí àwọn tájọ́ ń ṣiṣẹ́ ní ẹnu iṣẹ́. Gbogbo àwọn oúnjẹ wọ̀nyí, òun ló ní àǹfààní ti rẹ̀ ní ara. A ti pé ní gbogbo ìgbà, eyii ta bá pe àwọn ènìyàn tó wà ní agbègbè wa láti bá wa jẹ oúnjẹ ọ̀sán, ó máa ń jẹ́ ìdùnnú gan, ó sì máa ń jẹ́ ìmúríyá. Nítorí pé ìfẹ́ lo fi bá mi lò láti wá bá mi jẹun. Gbogbo àwọn ìgbà wọ̀nyí, ninú mi máa ń dùn gidigidi, ayọ̀ mi sì máa ń kún pẹ̀lú nítorí pé àwọn èyan wà ní àyíká mi láti bá mi jẹ oúnjẹ ọ̀sán. Mo máa ń jẹ èso nígbà mìíràn. Tí mo bá rí wípé inú mi ó fẹ́ran nǹkan tí kò le, mo máa jẹ èso bíi guava tàbí kí n mu ọsàn. Ìgbà míì, mo lè ra ọ̀pẹ̀ òyìnbó kí n béèkì sì jẹ ẹ́. Gbogbo àwọn oúnjẹ èso wọ̀nyí ló máa ń ṣe ara lóore ló sì dáa ní gbogbo ọ̀sán. Nítorí náà, èso ṣe pàtàkì ní ara. Mo sì máa ń lo èso gẹ́gẹ́ bí oúnjẹ ní ọ̀sán. Mi ò kó iyan rẹ̀ kéré rárá nítorí pé mo mọ ìwúlò èso ní ara mi àti ní gbogbo ìgbà tí n bá ń jẹ ẹ́, inú mi máa ń dùn, ó máa sì ń ṣe àǹfààní fún mi lára ju àwọn ẹlẹ́rìndòdò èyí tí wọ́n ń tà lọ tí wọ́n ti kó ṣúgà sí inú rẹ̀. Tí n bá jẹ ọsàn tàbí tí mo jẹ ọ̀gẹ̀dẹ̀ tó jẹ́ èso, mo máa rí àǹfààní rẹ̀ lára mi nítorí wípé ó jẹ́ àwọn èso tó wá láti ilẹ̀ èyí tí a kò fi ṣúgà sí, tí a kò sì fi chemical kankan sí i. Ó dára ju ẹlẹ́rìndòdò lọ ní gbogbo ìgbà. Mo fẹ́ràn láti máa jẹ èso àtàwọn oúnjẹ mìíràn ní ọ̀sán.

Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? Lónìí, mo fẹ́ bá yín sọ̀rọ̀ nípa bóyá mo gbàgbọ́ nínú ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ gẹ́gẹ́ bí mo ti ríi nínú ìgbésí ayé ara mi. Mo dàgbà ní àdúgbò tí a ti ń bọ ṣíṣe, àtọwọ́dọ́wọ́ sì ni ṣíṣe yìí pẹ̀lú. Nítorí náà, kì í ṣe ohun tí mo gbọ́ níta lásán. Láti kékeré, mo ti rí i, mo sì ti gbọ́ ọ̀pọ̀ ìtàn nípa rẹ̀ lọ́dọ̀ àwọn àgbàlagbà. Nígbà tí mo wà l'ọ́mọdé, mo rántí pé àwọn àgbà máa ń sọ fún wa nípa òrìṣà, ìbẹ̀rù ajé àti agbára ayé tí a kò rí. Nígbà yẹn, mo máa ń bẹ̀rù gan-an, mo sì máa ń gbà púpọ̀ nínú ohun tí wọ́n bá sọ. Mo rántí pé bí nǹkan bá ṣẹlẹ̀ nígbà náà, a máa ń sọ pé agbára kan ló ṣe é. Ìrírí yìí jẹ́ kó rọrùn fún mi láti gbàgbọ́ nínú ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ nígbà yẹn. Ṣùgbọ́n bí mo ṣe ń dàgbà, mo bẹ̀rẹ̀ sí ní ìrònú tó jinlẹ̀, mo bẹ̀rẹ̀ sí ń bèèrè ìbéèrè lọ́kàn mi pé ṣé gbogbo ohun tí à ń pè ní agbára àtọwọ́dọ́wọ́ ni nii kò fà? Nígbà tí mo lọ sí ilé ẹ̀kọ́, mo kọ́ nípa ìmọ̀ sáyẹ́ǹsì, ìlera àti ìgbésí ayé díẹ̀ díẹ̀. Mo bẹ̀rẹ̀ sí ń rí pé ọ̀pọ̀ ohun tí a máa ń fi ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ gan-an lé ni ó ní ìtumọ̀ titi rẹ̀ lọ́tọ̀. Ní ti ara mi lónìí, mi ò lè sọ pé mi ò mọ ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ rara. Mo mọ̀ pé ó jẹ́ apá kan nínú àṣà àti ìtàn wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Mo bọ̀wọ̀ fún, mo sì ní ìyàsọ́tọ̀ fún àwọn àgbàlagbà tí wọ́n fi ìgbàgbọ́ yìí gbé ayé wọn. Ṣùgbọ́n nípa gíga, mo gbàgbọ́ pé gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe ní ènìyàn máa ga láyé, bẹ́ẹ̀ ni ó sì máa rí, ẹni náà sì máa ga. Ìrírí ara mi, ó ti kọ́ mi l'ẹ́ko wípé ọ̀pọ̀ ìṣòro tí mo dojúkọ ó wá láti inú ìpinnu mi, ìṣe mi tàbí ayi, àyípadà ohun tí mo ṣe àti ayé dá dé àwọn ibi kankan kì í ṣe dandan láti ọwọ́ agbára tí a kò rí. Nígbà tí mo bá ṣiṣẹ́ takuntakun, mo rí èso rẹ̀. Nígbà tí mo bá ṣe àṣìṣe, mo tún rí ìyọnu rẹ̀. Èyí tí ó jẹ́ kí n mọ̀ pé mo ní ojúṣe púpọ̀ lórí ìgbésí ayé mi. Ohun tí mo lè sọ láti inú ìrírí ara mi ni pé mo bọ̀wọ̀ fún ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́, ṣùgbọ́n mi ò gbé gbogbo ìgbésí ayé mi lé e lọ́wọ́. Mo ti kọ́ láti dára pọ̀ mọ́ àwọn ìmọ̀ tó wà nínú rẹ̀, ìrònú ìjìnlẹ̀ lórí rẹ̀ àti ìgbàgbọ́ tí ń fún mi ní àlàáfíà ọkàn. Ní ọ̀nà yìí, mò ń gbìyànjú láti gbé ayé tí ó ní ìtẹ́lọ́rùn láì bẹ̀rù jù, láì sí ko ohun tí àwọn tó wá ṣáájú mi tí wọ́n kọ wá sílẹ̀. Gbogbo ọ̀nà yìí ni mò ń to láti fún ara mi ní ẹ̀kọ́ tó péye lórí bí àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ yìí ṣe ní ìtumọ̀ sí ìgbésí ayé mi àti ohun tí mo gbàgbọ́ nínú rẹ̀. Ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ nígbà mìíràn tó bá ń jẹ́ káyeefi sí àwọn tó bá wá láti ilẹ̀ mìíràn wá sí ilẹ̀ wa. Wọ́n nílò láti ní ọ̀pọ̀lọpọ̀ òye nípa ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́. Wọ́n máa ń bèèrè àwọn ìbéèrè tó pọ̀ lórí ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́, èyí tí wọ́n sì ń fẹ́ láti mọ ìdí rẹ̀. Àgbàlagbà tó bá wà ní agbègbè tàbí ẹni tó bá ní ìmọ̀ àti òye ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ wọ̀nyí ló wà ní ọ̀nà láti dáhùn àwọn ìbéèrè wọn àti láti jẹ́ kí wọ́n mọ ohun tí gbogbo ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ yii duro le.

Ṣé o máà ń ṣiṣẹ́ ju wákàtí lọ? Lónìí, mo fẹ́ bá yín sọ̀rọ̀ nípa bóyá mo máà ń ṣiṣẹ́ ju wákàtí lọ gẹ́gẹ́ bí mo ti ní ìrírí ara mi. Nígbà kan rí, mo lè sọ pé bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí tí ara mi lè gbà lọ. Nígbà yẹn, mò ń rò pé iṣẹ́ púpọ̀ ni yóò mú kí n ṣàṣeyọrí kíákíá. Mo sì ń fi gbogbo agbára mi sínú rẹ̀, láì ro púpọ̀ nípa ara mi. Mo rántí pé nígbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ kan rí, mo máa ń ṣiṣẹ́ láti òwúrọ̀ títí di alẹ́. Nígbà mi, mi ò ní àkókò láti jáde àbí láti dìde tàbí láti sinmi. Ní ìbẹ̀rẹ̀, mò ń rí pé ó da nítorí mò ń ṣe ohun tí mo fẹ́. Mo sì ń rí owó díẹ̀. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà, ara mi bẹ̀rẹ̀ sí rẹ̀. Ọkàn mi sì ń rẹ̀ pẹ̀lú ìrírí kan tí mi ò ní gbàgbé ní ọjọ́ tí mo jí lọ́sàn. Mo sì rí pé ara mi ti wá lẹ̀ gan, ó sì ti ń rẹ̀ mí. Mo kò sì, mo kò sì ní ìfẹ́ láti ṣe ohunkóhun. Ó rẹ̀ mí tẹnutẹnu. Nígbà yẹn ni mo mọ̀ pé iṣẹ́ ju wákàtí lọ ó ti jẹ́ ǹkan tí ó yọrí sílẹ̀ lára mi. Mo ń bínú, mo sì ń ronú. Mi ò sì tún le ní ayọ̀ bí mo ṣe fẹ́ ní àsìkò yìí. Ó jẹ́ ìkìlọ̀ fún mi pé ara àti ọkàn mi nílò ìsinmi. Lẹ́yìn ìrírí yẹn, mo bẹ̀rẹ̀ sí í yí ọ̀nà tí mo fi ń ṣiṣẹ́ padà. Mi ò sọ pé mi ò tún ṣiṣẹ́ bẹ̀ mọ́, ṣùgbọ́n mo gbìyànjú láti mọ ààlà mi nígbà tí mo bá ṣiṣẹ́ fún àkókò pípẹ́. Mo máa ń dá ara mi dúró díẹ̀ kí n sinmi, kí n jẹun tàbí kí n dìde, kí n rìn ni àyíká. Èyí tí ó ràn mí lọ́wọ́ gan. Mo tún kọ́ pé kì í ṣe gbogbo iṣẹ́ ni mo gbọdọ̀ gbà. Tẹ́lẹ̀, mo máa ń gba gbogbo ohun tí a bá fún mi nítorí mo bẹ̀rù pé kí n máa bá àwọn ènìyàn ṣiṣẹ́ kókàn dédé rẹ mi. Ṣùgbọ́n nísinsìnyí, mò ń gbìyànjú láti yan iṣẹ́ tí mo lè ṣe dáadáa láìpa ara mi run. Ìrírí mi ti kọ́ mi pé ìlera mi ṣe pàtàkì ju ohun gbogbo lọ. Ní ti òtítọ́, ìgbà kan sì wà tí mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ, pàápàá nígbà tí iṣẹ́ bá pọ̀ gan. Ṣùgbọ́n ìyàtọ̀ nísinsìnyí ni pé mo mọ ìdí tí mo fi ń ṣe, mo sì mọ ìgbà tí ó yẹ kí n dá dúró lẹ́nu iṣẹ́. Mi ò tún jẹ́ kí ó di ìwà ojoojúmọ́ bí ó ṣe rí ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ wá. Ohun tí mo mọ̀ àti ẹ̀kọ́ tí mo kọ́ láti inú ìrírí yìí ni pé ó pèsè ààyè fún mi láti yí ìpinnu mi padà láti ṣe ohun tó tọ́ ní gbogbo ìgbà. Nítorí pé tí mo bá ṣe ohun tó tọ́ nípa ìlera ara mi, ara mi á jí pé pé màá lókun láti ṣiṣẹ́. Mo rí pé mo tún lè ṣiṣẹ́ dáadáa ju ti tẹ́lẹ̀ lọ nítorí pé mo la àwọn ọ̀nà tó yẹ fún ara mi. Nítorí náà, lónìí mò ń gbìyànjú láti lé ìwọ̀ntúnwọ̀nsì láàárín iṣẹ́ àti ìsinmi kí ìgbésí ayé mi kó lè dáàsí, kí ọkàn mi kó sì lè balẹ̀ dáadáa.

Báwo ni o ṣe má n ṣe àkópò fún ìrìnàjò? Lónìí, mo fẹ́ bá yín sọ̀rọ̀ nípa bí mo ṣe má n ṣe àkópò fún ìrìnàjò. Gẹ́gẹ́ bí mo ti kọ láti inú ìrírí ara mi tẹ́lẹ̀, mo má n kó nǹkan lọ́pọ̀ jù nítorí mo bẹ̀rú pé mo lè gbàgbé ohun kan. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀pọ̀ ìrìnàjò, mo kọ pé àkópọ̀ dáadáa kì í jẹ́ púpọ̀, ó jẹ́ ìṣètò. Nígbà tí mo bá mọ̀ pé mo fẹ́ rin ìrìnàjò, ohun àkọ́kọ́ tí mo má n ṣe ni pé kí n mọ ibi tí mò ń lọ àti iye ọjọ́ tí mo máa lò níbẹ̀. Èyí máa ń ràn mí lọ́wọ́ láti mọ iye aṣọ tí mà á kó àti irú nǹkan tí mà á nílò. Mo ti rí pé bí n bá kó àwọn nǹkan tí mo ní ìpenú sí lọ sí ìrìnàjò yìí, mo máa ń kó nǹkan tí mo ní, ní ẹ̀kúnrẹ́rẹ́ tí ó sì wúlò fún mi. Kì í n ṣe ní kí kó ní púpọ̀ ni yóò mú ìrìnàjò mi dá, àmọ́ kí n ṣètò rẹ̀ kí n sì gbé ní ranpẹ́. Lẹ́yìn èyí, mo máa ń kọ àkójọ nǹkan tí mo bá fẹ́ kọ sílẹ̀. Mo kọ èyí láti inú àṣìṣe, nítorí mo ti gbàgbé ohun pàtàkì ri bí i bàtà tàbí àwọn charger fóònù mi. Nígbà tí mo bá kọ àkójọ, mo máa ń lọ kọjá lẹ́ẹ̀mejì kí n lè rí dájú pé kò sí ohun tí mo gbàgbé. Nípa aṣọ, mo ti kọ pé kò dára kí n kó aṣọ tí mo lè dára pọ̀ pẹ̀lú. Dípò kí n kó aṣọ tuntun lọ́pọ̀, mo máa ń kó àwọn aṣọ tí mo bá mọ̀ pé mo lè wọ̀ lọ́pọ̀ ìgbà tí mo sì ní ìtùnú nínú rẹ̀. Èyí ó ń jẹ́ kí n ní àkókò mìíràn ó sì rọrùn fún mi, kò sì tún wọ́n mi púpọ̀. Mo tún máa ń fi ohun pàtàkì sí apá kan. Àwọn nǹkan bí i owó, káàdì, ìwé ìrìnàjò àti fóònù mi, mo máa ń dà wọ́n pọ̀ sí apá kan. Mo tún ní ìrírí pé mo máa ń bá àwọn dárúkọ sínú àkópọ̀ lọ́pọ̀lọpọ̀, mo lè máa wá ohun kan kiri, ó sì máa ń fa ìbànújẹ́. Ohun mi tí mo tún kọ ni pé kì ṣe gbogbo nǹkan ni mo gbọdọ̀ kó lọ tẹ́lẹ̀. Mo máa ń kó nǹkan nípa àbá, ṣùgbọ́n nígbà mi mo máa ń lo àwọn ìrírí mi láti kó àwọn nǹkan papọ̀. Nísinsìnyí, mò ń béèrè lọ́kàn mi pé ṣé mà lo nǹkan yìí gan an? Bí ìdáhùn bá jẹ́ rara tàbí bóyá mo máa ń fi sílẹ̀. Nii ọjọ́ ti tí mò ń má bọ̀ láti ọ̀rọ̀ rẹ̀ mo máa ń ṣíwájú ẹjọ́ àkópọ̀ mi lẹ́ẹ̀kan ṣoṣo nítorí pé tí ń bá ti ronú àwọn nǹkan wọ̀nyí tí mo ti kó àkópọ̀ rẹ̀ lẹ́ẹ̀kan si, èyí ń fún mi ní àlàáfíà ọkàn mo sì máa ń rìnrìnàjò pẹ̀lú ìtùnú. Ìrírí mi ni àwọn wọ̀nyí tó sì ń ràn mí lọ́wọ́ ní àkópọ̀ fún ìrìnàjò ní gbogbo ìgbà.

Báwo ni ìwà ìṣòwò rẹ ṣe rí? Lónìí, mo fẹ́ bá yín sọ̀rọ̀ nípa bí ìwà ìṣòwò mi ṣe rí gẹ́gẹ́ bí mo ti kọ́ láti inú ìríre ara mi. Kì í ṣe pé mo jẹ́ oníṣòwò pípé láti ìbẹ̀rẹ̀. Mo kọ́ ní ọ̀pọ̀ gbà, mo sì kọ́ ọ̀pọ̀ nnkan nípasẹ̀ àṣìṣe àti ìdánwò ṣùgbọ́n gbogbo ìrírí yìí ló dá ìwà ìṣòwò mi sílẹ̀ díẹ̀díẹ̀. Ní ìbẹ̀rẹ̀ tí mo bẹ̀rẹ̀ ìṣòwò mi, ohun tí mo kọ́kọ́ dojú kọ ni owó. Mọ̀ ránti pé mo máa ń rò pé bí mo bá ta dáadáa gbogbo nnkan yóò dá ṣùgbọ́n lẹ́yìn ìgbà mo rí pé bí mo ṣe ń wùwà sí oníbàárà mi ṣe pàtàkì ju erè lọ. Nígbà tí mo bá ṣe ètò láti mú àwọn oníbàárà mi rẹ́rìn kí ayọ́ sì kunu wọ́n nípasẹ̀ ọjà tí mò ń tà fún wọn, tí mo sì si òtítọ́ pẹ̀lú wọn, tí mo sì bá wọn sọ̀rọ̀ dáadáa, wọ́n máa ń padà wá sí mi. Èyí ṣe kókó fún mi nípa ìṣòwò mi. Ìrírí mi tí mo tún kọ́ ni wípé òtítọ́ jẹ́ apá kan pàtàkì nínú ìṣòwò. Mo ti ní ìgbà tí mo lè fi owó kékeré ta àwọn ohun kan ṣùgbọ́n mo yàn láti sọ fún oníbàárà mi bí òun náà ṣe lè rí àwọn erè tí rẹ̀ ní pẹrẹ wó. Nípa ṣíṣe iwòtó fún oníbàárà mi. Nígbà mi wọ́n máa ń dúpẹ́, wọ́n á sì máa sọ pé ìdí nìyẹn tí wọ́n fi fẹ́ ra ọjà lọ́dọ̀ mi. Èyí jẹ́ kí n mọ̀ pé òtítọ́ ó jẹ́ ẹ̀kọ́ pàtàkì nínú ìṣòwò. Òtítọ́ sì si ń fún mi ní orúkọ rere. Mo tún kọ́ pé sùúrù ṣe pàtàkì gan nínú ìṣòwò. Kì í ṣe gbogbo ọjọ́ ni títà, tita máa ń lọ dáadáa. Mo ti ní ọjọ́ tí mi ò ta ǹnkan kan, mo sì ní ìbànújẹ́ ṣùgbọ́n dípò kí n bínú tàbí kí n fọkàn tán, mo kọ̀ láti dúró, mo sì tẹ̀síwájú nínú ìrìnàjò ìṣòwò mi. Díẹ̀díẹ̀ mo rí pé sùúrù yìí ó sàn mi. Ìwà ìṣòwò mi tún dá lórí bí mo ṣe ń bá ènìyàn ṣiṣẹ́. Mo fẹ́ kí ìbáṣepọ̀ mi pẹ̀lú àwọn oníbàárà àti àwọn ẹlẹgbẹ́ mi dáa. Mo máa ń kí wọn dáadáa, mo sì ń fetí sí ohun tí wọ́n ń sọ. Mo ti rí pé nígbà tí ènìyàn bá ní ìbáṣepọ̀ dáadáa, ìṣòwò máa ń rọrùn jù. Mo tún ní gbìyànjú pé gbogbo ìgbà tí mo bá ń ṣe àtìlẹ́yìn fún àwọn oníbàárà mi, ìyẹn láti dá ọjà tí wọ́n bá fẹ́ràn padà, inú wọn máa ń dùn, ọkàn wọn sì máa ń balẹ̀ láti ra ọjà lọ́wọ́ mi. Ní gbogbo ìgbà wọ́n ní ìgbẹ́kẹ̀lé tó dánmọ́rán nínú mi. Àwọn oníbàárà ní gbogbo ìgbà wọ́n máa ń nífẹ̀ẹ́ sí ẹni tí wọ́n bá lè gbẹ́kẹ̀lé. Mo ti kọ́ láti inú ìríri pé bí oníbàárà bá gbẹ́kẹ̀lé mi, ìṣòwò mi yóò dàgbà. Ìgbẹ́kẹ̀lé kì í ní ìtànjẹ ara ṣùgbọ́n ó rọrùn láti bá gbogbo ohun tí èèyàn bá ń ṣe jẹ́ tí kò bá ní ìgbẹ́kẹ̀lé. Ìwà ìṣòwò mi dá lórí òtítọ́, mo sì ní sùúrù, mo ní ìbáṣepọ̀ rere àti ìgbẹ́kẹ̀lé tó dá. Gbogbo àwọn ǹnkan wọ̀nyí ló wúlò nínú ìṣòwò.

Ṣé o fẹ́ràn jíjó? Lónìí, mo fẹ́ bá yín sọ̀rọ̀ nípa bóyá mo fẹ́ràn jíjó. Gẹ́gẹ́ bí mo ti rí nínú ìgbésí ayé ara mi, ní tòótọ́ bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn jíjó. Ṣùgbọ́n kì í ṣe pé mo jẹ́ akẹ́kọ̀ọ́ jíjó tàbí ẹni tí ó mọ̀ gan. Mo bẹ̀rẹ̀ láti inú ìfẹ́ orin gbígbọ́ ní díẹ̀ díẹ̀, ó sì dàgbà díẹ̀ díẹ̀ pẹ̀lú ẹ̀kọ́ ara mi. Nígbà tí mo jẹ́ ọmọ kékeré, mo rántí pé ní gbogbo ìgbà tí orin bá dùn, ara mi má ń yá gágá, mo sì má ń bẹ̀rẹ̀ sí ní ró. Kò sí ẹni tí ó kọ́ mi bí a ṣe ń jó, kò sí ẹni tí ó sọ fún mi pé o tó àkókò láti jó. Ọkàn mi mọ̀. Láti inú ayọ̀ àti ìdùnnú orin náà, nígbà tí mo bá bẹ̀rẹ̀ sí ní jó, mo má ń gbàgbé ìṣòro kéékèèké tó wà lọ́kàn mi, mo sì má ń rí ìtùnú nínú rẹ̀. Nígbà tí mo dàgbà sí i, mo bẹ̀rẹ̀ sí ní rí ijó gẹ́gẹ́ bí ọ̀nà láti tú ara ká àti láti dánu ara mi dùn láti inú ọkàn mi wá. Lẹ́yìn ọjọ́ tí mo bá ṣiṣẹ́ takuntakun tí mo sì bá rí pé ó ti fẹ́ rẹra díẹ̀, mo máa ń fi ohun orin kan sílẹ̀ nígbà náà kí n lè jó díẹ̀. Kò sì ṣe ọkàn mi ní ọkàn ayọ̀ nítorí pé gbogbo àwọn nǹkan tó lè mú inú mi dùn tí a mú mi rẹ́rìn-ín, táà sì mú mi máa jó, òun ni àwọn nǹkan tí mo máa ń ṣe ní àwọn ìgbà wọ̀nyí. Nígbà tí mo bá parí, mo má ń rí pé ara mi túbọ̀ pọ̀ sí kò nítorí pé ìrọ̀rùn ló má ń bá dé. Mo tún rántí wipé nígbà tí mo mọ ohun tó ń pè ní orin dáadáa, mo má ń rò pé ìtìjú wà nínú kí ènìyàn máa jó. Mo má ń rí pé kò yẹ kó rí bẹ́ẹ̀, ṣùgbọ́n nígbà tí mo rí pé kò sí ẹni tí ó ń wò mí, mo bẹ̀rẹ̀ sí ní túra ká, mo sì bẹ̀rẹ̀ sí ní gbá ara mi sílẹ̀, mo sì bẹ̀rẹ̀ sí ní jó, mo sì bẹ̀rẹ̀ sí ní fún ara mi ní ayẹyẹ. Mo jó pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ní gbogbo ìgbà, mo sì rí pé ayọ̀ tí mo rí gbà ó pọ̀ jù àti pé ó yẹ kí n máa jó ní gbogbo ìgbà láti lé ìtìjú kúro. Eré mi tún kọ́ mi pé jíjó kì í ṣe fún ayẹyẹ nìkan. Nígbà tí mo bá rí pé mò ń bínú tàbí tí ọkàn mi ò bá le, ijó má ń ràn mí lọ́wọ́. Mo kàn lè fi orin kan sí àgàgà orin tí mo fẹ́ràn kí n jó lọ́nà tí ara mi bá fẹ́. Ni ọ̀pọ̀ ìgbà, mo má ń rí pé ìbànú jẹ́ ó dínkù, ọkàn mi sì ń túbọ̀ ba lẹ̀ sí i. Tí n bá rí orin tí mo fẹ́ràn tí mo sì jó sí i ní rańpẹ́. Mi ò lè sọ pé mo má ń jó lójoojúmọ́ ṣùgbọ́n mo mọ̀ pé mo fẹ́ràn rẹ̀. Kò ṣe pàtàkì bóyá ẹnikẹ́ni ń wò mí tàbí mò ń fi ra mi ṣe yeyẹ́. Ohun tí ó ṣe pàtàkì ni bí mo ṣe ń rí nínú rẹ̀. Jíjó ti di ọ̀nà kan fún mi láti fi hàn pé mo ní ayọ̀ àti láti tú ara ká, láti lé ìrora jìnnà sí ọkàn mi. Mo lè sọ pé mo fẹ́ràn jíjó nítorí pé ó rọrùn gan fún mi, ó sì ń fún mi ní ayọ̀. Kì í ṣe pé mo fẹ́ di oníjó, ṣùgbọ́n mo fẹ́ràn bí ó ṣe ń jẹ́ kí n rí ẹ̀mí tó ní ayọ̀ nínú, ẹ̀mí tó ní òkun nínú, ẹ̀mí tó ní ìgbéga lẹ́nu iṣẹ́. Nítorí pé tí a bá ní ìgbéga lẹ́nu iṣẹ́, ijó àti ayọ̀ àti orin tó dá ni ó yẹ kí a fi kásẹ̀ rẹ̀ ń lé. Nítorí náà, mo fẹ́ràn àti máa jó lọ́pọ̀lọpọ̀ àgàgà ìgbà tí n bá rí orin èyí tí mo ní ìfẹ́ sí dáadáa.

Oṣù wo ni a bi ọ? Lónìí, mo fẹ́ bá yín sọ̀rọ̀ nípa oṣù tí a bí mi. Gẹ́gẹ́ bí mo ti mọ̀ nínú ìrí ara mi, a bí mi ní oṣù keje. Láti ìgbà kékéré, mo ti mọ ọjọ́ ìbí mi, ṣùgbọ́n kì í ṣe pé mọ́ máa ń ronú púpọ̀ nípa oṣù náà títí mo fi dàgbà díẹ̀. Nígbà tí mo bẹ̀rẹ̀ sí ni mọ ara mi dáadáa, mo rí pé oṣù tí a bí mi, ó jẹ́ oṣù tí ó ní ìgbésẹ̀ ayé ẹni nínú. Mo ranti pé ní gbogbo ìgbà tí oṣù keje bá dé, inú mi máa ń dùn. Kì í ṣe nítorí ayẹyẹ nìkan, ṣùgbọ́n nítorí pé mo máa ń lo àkókò yẹn láti rántí ara mi. Mo máa ń ronú pé báwo ni ọdún ti kọjá ní ara mi àti pé àwọn nǹkan wo ni mo ti gbé ṣe ṣẹ́yìn. Ó jẹ́ kí n ní àwọn ìmọ̀ ohun tó yẹ kí n gbé ṣe, ó sì jẹ́ kí n ní ìmọ̀ àwọn ohun tó ti kọjá ṣẹ́yìn. Ó tún máa ń jẹ́ kí n mọ̀ kí ni àwọn nǹkan tí mo fẹ́ ṣe ní dáadáa. Oṣù ìbí mi ti di àkókò ìronu fún mi ní ọ̀pọ̀ ìgbà. Nígbà tí n bá wà lọ́mọdé, ayẹyẹ ọjọ́ ìbí kì í ṣe fún ọ̀pọ̀lọpọ̀ irú àwọn ironu báyìí. Nígbà mìí, a kan máa ń jẹun pọ̀ nílé tàbí kí a gbàdúrà pọ̀, ṣùgbọ́n mo rí pé ayọ̀ tí woń rí kì í ṣe lásán láti ẹ̀bùn/ẹ̀bùn tàbí ayé ńlá. Ó ń wá láti inú ìfẹ́ tí mo rí lọ́dọ̀ àwọn tó yí mi ká. Èyí kọ́ mi pé ọjọ́ ìbí kì í ṣe ohun èlò, ó jẹ́ ìmọ̀lára. Bí mo bá ṣe àwọn nǹkan wonyii, màá rí pé bí mo ṣe ń dàgbà, mo bẹ̀rẹ̀ sí fi oṣù ìbí mi ṣe àfihàn ìlérí tuntun fún ara mi. Ní oṣù keje, mo máa ń sọ fún ara mi pé mo fẹ́ jẹ́ ẹni tó dájú, ẹni tí mo ní láti jẹ́ ẹni gidi ju ọdún tó kọjá lọ. Nígbà mìí, mo dè lé gbọ́ ohun tí mo pinu, ṣùgbọ́n ìfẹ́ láti gbiyanju dúró àti láti ṣe àwọn ìpinnu wonyi, ó máa ń rọ̀ mo oṣù keje. Mo tún rí pé ní gbogbo ìgbà tí mo bá sọ fún ẹnìyan pé a bí mi ní oṣù keje, àwọn nǹkan máa ń sọ ìrírí tiwọn nípa oṣù ìbí wọn. Èyí máa ń jẹ́ kí n rí pé gbogbo wa la ní ìtàn, gbogbo wa lá sì ní ọjọ́ ìbí, ó sí yàtọ̀ sí ara wọn. Àmọ́ nígbà mìí, a lè ṣalábápá dé ẹni tí ọjọ́ ìbí rẹ̀ tó jẹ́ dede ọjọ́ tàbí èèyàn náà. Ó ti kọ́ mi láti bọ̀wọ̀ fún ìrírí èniyàn dáadáa. Ní gbogbo ìgbà, mo máa ń rí àwọn ìgbésẹ̀ wọ́nyi, gẹ́gẹ́ bí ìgbésẹ̀ àti tún wọlé. Ohun tí mo lè sọ ni pé a bí mi ní oṣù keje, ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ, oṣù yẹn ti di àmì kan fún mi. Ó ń rán mi létí bí mo ṣe wà láyé, pé mo ti lọ̀ jìnnà díẹ̀, àti pé mo sì ní àǹfààní láti kọ́ àwọn nǹkan tí mo bá fẹ́ kọ́, àti láti yí padà kúrò nínú àwọn ìwà burúkú tí n bá ń rò. Ó sì máa ń kọ́ mi síi láti dàgbà sí ìmọ̀ àti òye. Oṣù tí a bí mi kì í ṣe ìtàn gbogbo ìgbésí ayé mi, ṣùgbọ́n ó jẹ́ apá kan tí mo máa ń rantí ni gbogbo ọdún pé ìgbésí ayé mi àti ìrìnnàjo ayé mi, mo gbọdọ̀ dúpẹ́ fún Ọlọ́run gidi gan-an.